Nígbà wo ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi? Kò sí ìgbà tí mi lè ṣe ìmọ́tótó ilé mi, torí pé ẹni tí ó bá tọ́jú ilé ni ilẹ̀ máa mọ́ fún. Ẹni bá gbá ilẹ̀ ni ilẹ̀ máa mọ́ fún. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ, "Àràárọ̀ tí mo bá ti jí, òun ni mo máa ń gbálẹ̀ inú ilé mi tí mo bá ti jí." Àmọ́ ìgbà tí mo máa ń ráyè láti ṣe ìmọ́tótó rẹ̀ dára dára ni ọjọ́ Sátidé tí àwọn olóyìnbo pè ní weekend àti ijọ́ Sọ́ńdè. Ìgbà yẹn ni mo máa ń ráyè láti fọ àwọn aṣọ tó dọ̀tí nínú ilé. Ìgbà yẹn náà ni màá ràyè láti fọ abọ́ tí ó bá dọ̀tí náà nínú ilé. Ìgbà yẹn ni màá ràyè láti gbá gbogbo àwọn nkàn ìdọ̀tí inú ilé, àwọn kọ̀rọ̀, à ń nu àga, à ń nu gbogbo ohun tó bá dọ̀tí nínú ilé. Àwọn tó bá yẹ ká dà síta, màá dà gbogbo e síta. Ìyẹn ló fa tó fi jẹ́ pé ìjọ Sátidé òun ni mo máa ń ráyè láti tọ́jú inú ilé dáadáa. Gbogbo ọjọ́ ni mo máa ń lò láti tọ́jú ilé, àmọ́ ìjọ Sátidé ni mo máa ń ráyè láti ṣe ìmọ́tótó rẹ̀ dára dára tí kò sì ní sí ìdọ̀tí, tí gbogbo nǹkan máa tí gbogbo bí máa wà ní mímọ́

Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? À, ìrántí ìgbà ọmọdé tí mo rántí, ó pọ̀ dáradára. Mo rántí ìgbà tí mo wà ní ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ tí olùkọ́ wa sọ pé kí a ṣe nǹkan, wọ́n fún wa ní àwòrán láti yà è ní gbogbo nínú ilé ẹ̀kọ́. Mo rántí nígbà yẹn pé àwòrán títẹ̀ mi tí mo yà, o ni ó dára jù nínú gbogbo awọ́n ti iyọkù. Ó dẹ̀ mú kí olùkọ́ àti àwọn ẹlẹgbẹ́ mi yọkù, kí wọ́n pàtẹ́wọ́ fún mi, wọ́n ṣe mí dáadáa. Ówa mú mi gba ipòn ìkíní nínú iṣẹ́ ẹ̀kọ́ yẹn náà. Nígbà tí mo wá dé ilé, tí mo ṣàlàyé fún àwọn òbí mi. Ìgbà yẹn làwọn náà wá mú mi jáde. Wọ́n gbé mi jáde lọ sí ìgboro. Wọ́n ra àwọn nǹkan lọ́pọ̀lọ́pọ̀ fún mi láti jẹ́ kí mo ríri ipò kìíní tí mo gba ní ilé ẹ̀kọ́. Wọ́n gbé mi jáde, wọ́n ra oúnjẹ fún mi, wọ́n ra ìwé, wọ́n dẹ̀ tún ra báàgì fún mi. Ìyẹn jẹ́ ọjọ́ tí mi ò lè gbàgbé nígbà tí mo wà lọ́mọdé.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? À bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà torí àlàáfíà ni ìlera ọrọ̀. Àlàáfíà túmò sí pé gbogbo ẹ̀yà ara èèyàn ló wà ní pípé tí kò sí ìkankan tí ó ní àbùkùn. Ìyẹn máa n jẹ́ kí èyàn ma ní àlàáfíà. Ẹni tí ó bá wà ní àlàáfíà gbogbo ǹkan ló lè ṣe. Ẹni tí ò bá ní àlàáfíà kò lè, kò, kò, kò lè, kò, kò lè bó. Ẹni tí ò sí ní àlàáfíà kò lè borí mọ́lẹ̀ gbogbo. Àmọ́ ẹni tó wà lálàáfíà, ó ti bórí gbogbo ààrùn àti àìsàn gbogbo. Ihun tó dẹ̀ má mú mi wà lálàáfíà ni pé mo máa ṣeré dara yá, mo máa jẹun tí ó bá àsìkò mọ́, mo máa tún ara ṣe, mi ò kí ń mú àwọn ìmúkùmù àti tàbí ìjẹkújẹ̀ tí ó lè ba àgó ara mi jẹ́. So ìyẹn máa n jẹ́ kí ń rìn ní àlàáfíà àti ìmọ́tótó torí àlàáfíà ò borí ohun gbogbo. Àlàáfíà dẹ̀ ni à ń pè ní ìlera ọrọ̀. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ, “Àlàáfíà òn ní ìlera ọrọ̀”.

Ṣe mo fẹ́ràn jíjó? À, ijó, ijó jíjó. À, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ijó jíjó o. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí ní àjàjà tí mo bá wà ní ilé ìjọsìn, mo fẹ́ràn láti máa jó dáadáa. Mo dẹ̀ mọ̀ ijó náà jó dáadáa. Ijó tún wà ní ara, ẹ, n tí o máa ń mú tí a lè pè ní eré ìdárayá tí o máà ń fún ara ní okun. Bẹ́ẹ̀ni, bí àwọn olóyìnbò ṣe máa ń sọ ìpé “dancing is an exercise”. Ó jẹ́ ara eré ìdárayá tí o máa ń fún ara ní okun. So ìyẹn jẹ́ ẹ mú, ó mú mi kí n fẹ́ràn láti máa jó dáadáa torí ó dẹ̀ dára náà kí èèyàn máa jó láti yin Ọlọ́run. Ìyẹn náà jẹ́ kí n fẹ́ràn láti jó torí mo mọ̀

Ṣe mo máa n jẹ gọ́ọ̀mù? Aà, rárá o. Gọ́ọ̀mù ì se oúnjẹ kì í ṣe nǹkan tí èèyàn jẹ rárá. Ẹni bá ti jẹ gọ́ọ̀mù, ó ti kọ lẹ́tà sí àìsàn àbí o se tan láti parare ni yen oun ko lẹ́tà si iku gọ́ọ̀mù ì ṣe nǹkan tí èèyàn jẹ rárá o. Ohun tí a máa ń fi gọ́ọ̀mù, ohun tí a máa ń fi ṣe ni a máa ń fi lẹ ǹkan tí ó bá ya, a máa ń fi lẹ bàtà, a máa ń fi lẹ́, ó jẹ́ ara àwọn ohun èlò irinṣẹ́ tí àwọn tó ń ṣe bàtà tí wọ́n ń lò àti àwọn tó ń rán bàtà tí wọ́n rán báàgì. Gọ́ọ̀mù jẹ́ ara irinṣẹ́ tí wọ́n ń lò. So kò ṣe é ṣe fún mi láti jẹ gọ́ọ̀mù ì ṣe oúnjẹ rárá.